Mo máa ń ṣe ìmọ́tótó ìlé mi lọ́jọ́ weekend. Tí ọ̀ṣẹ́ bá ti parí, mo máa gbé gbogbo aṣọ mi jáde. Mo máa fọlé, mo máa ra ra ra ọṣẹ, mo máa fọlé, mo máa wẹ̀, mo máa ra aṣọ, mo máa tọ́jú gbogbo ara mi tó bá ti di weekend.